Ṣé o ti ṣí nọ́rí rárá mi ò ti ṣí nọ́rí. Ṣé o ti ṣí nọ́rí?

Nígbà wo ni ọjà tuntun yọ jáde? Nígbà wo ni ọjà tuntun yọ jáde? Ọjà tuntun máa ń yọ jáde ní tá-- ní àsìkò, àsìkò, àsìkò oṣù festival tàbí àwọn oṣù tí ó wà ní tó ní.

Data tó máa ń lò lọ sọ́ọ̀sẹ̀ pọ̀ tó. Bẹ́ẹ̀ni, data tí mo máa ń lò lọ sọ́ọ̀sẹ̀ ó pọ̀ díẹ̀. Ó dẹ̀ tó. Data tó máa ń lò lọ sọ́ọ̀sẹ̀ pọ̀ tó. Bẹ́ẹ̀ni, ó pọ̀ tó.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mi ò lè dáhùn ìbéèrè eléyii torí pé kò yé mi púpọ̀. Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀?